Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pẹja nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ra ẹja odò ike mo fẹ́ sè nínú ilé, fúnra mi ni mo máa pa tí mo sì máa sè. Nítorí wípé èmi nìkan ni mo ń dá bí inú ilé, kò sí ẹni lórí mi tó máa bá mi pa.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, ó dánmọ́rán ó sì wà ní àkúnlé torí mo máa ń bọ̀wọ̀ fún un, mo sì máa ń gbọ́rọ̀ sí lẹ́nu, mo sì máa ń gba ìmọ̀ràn ní ọwọ́ rẹ̀ torí a máa ń jọ ṣiṣẹ́ papọ̀ kí iṣẹ́ tí à ń ṣe kó lè ba ní àṣeyọrí, mi ò kí ń bo lẹ́nu rárá.

Bẹ́ẹ̀ni mo máa ń mu coffee ní ibi iṣẹ́ nítoríwípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá dé ibi iṣẹ́ mo nílò láti mu ǹkan tó ma fi ara mi balẹ̀ tó sì ma jẹ́ kí iṣẹ́ mi kó lọ geerege ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá mu coffee, ó máa jẹ́ kí n ní okun àti agbára láti fi ṣe àwọn iṣẹ́ mi ní dáradára.

Rárá o, mi ò kí n na ara mi nítorí mi ò fẹ́ràn láti máa fìyà jẹ ara mi. Mo fẹ́ràn kí ìlera ara mi kó wà ní pípé. Nítorí náà, mi ò kí na ara mi rárá àti rárá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jẹ oúnjẹ tí kò ní ata nígbà mìíràn, ó máa ń rìn mí láyà, àmọ́ tí mo bá jẹ oúnjẹ tí ata wà níbẹ̀, ó máa ń dùn mọ̀ mí gan, ó sì máa ń bá àgọ́ ara mi mu.

Mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pọ ni mo fẹ́ràn jùlọ nítorí ó jẹ́ ọ̀nà tí mo fi máa ń ṣe ẹ̀sàsáísì ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ṣe iṣẹ́ lọ. Ó máa ń jẹ́ kí ara mi yá gá gá gá gá gá. Inú mi sì máa ń dùn ní gbogbo ìgbà tí mo bá ti ń gbá bọ́ọ̀lù. Ó jẹ́ ọ̀nà tí mo tún fi máa ń sún mọ́ àwọn ọ̀rẹ́ mi. Tajọ́ máa ma rẹ́rìn-ín àti ṣeré.

Mo fẹ́ràn ìrẹsì àti ẹwà. Ìrẹsì àti ẹwà ni oúnjẹ tí mo fẹ́ràn jù lọ. Tí mo bá se ìrẹsì funfun àti ẹwà, màá dín ata ṣi àti ẹja. Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni.

Mo máa ń lo fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ojúmọ́ nítorí fóònù mi, òun ni mo máa ń lò jù tí mo bá wà ní ibi iṣẹ́. Mo máa ń gba ìpè láti ọ̀dọ̀ àwọn oníbàárà mi, èmi náà sì máa ń pè sí ọ̀dọ̀ àwọn oníbàárà tèmi náà. Àti pé tí mo bá fẹ́ pe àwọn ẹbí, ará àti ọ̀rẹ́ mi, mo máa ń lo fóònù mi dáadáa.

Mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ní ọdọọdún, tí mo bá ti rà ẹ̀rọ ayárabíàṣá kan ní ọdún yẹn, tó bá di ọdún tó ń bọ̀, màá fi bá pàrọ̀ sí tuntun mi. Nítorí ẹ̀rọ ayárabíàṣá láàárín ọdún kan tí ẹ́yẹn bá ti lò, ó dára láti pàrọ̀ rẹ̀ sí òmíràn, nítorí iṣẹ́ rẹ̀ kò lè bá a máa lọ déédéé gẹ́rẹ́gẹ́

Rárá o, mo jẹ́ ẹni tó máa n jẹ ẹran nítorí pé mo fẹ́ràn ẹran púpọ̀ torí pé ó máa ń jẹ, ó ní nǹkan ọ̀pọ̀lọpọ̀ tó máa ń ṣe ara lóore àti ẹran àti ẹja àti oríṣiríṣi àwọn nǹkan asaralóore ni mo máa ń jẹ.

Máa lo àkókò pẹ̀lú ẹbí mi ní oríṣìíríṣìí ọ̀nà. Nígbà mìíràn, màá n lo àkókò pẹ̀lú wọn nípa ká jọ sọ̀rọ̀, ká jọ dọ̀wẹ̀kẹ̀, ká jọ ṣeré àbí ká jọ jáde síta, ká lọ jẹun, àbí ká lọ sí ilé oúnjẹ, ká jẹun, ká sọ̀rọ̀, ká ṣeré.

Mo máa rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́ ní inú ọkọ̀ mi. Ti mo bá ti jí láàárọ̀ tí mo bá ti múra ibi iṣẹ́ tán, mo máa bọ́ sínú ọkọ̀ mi. Mo máa wa ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́.

Rárá o, mi ò fẹ́ràn láti máa rin òkè nítorí pé ẹsẹ̀ o máa ń dùn mí tí mo bá rin ibi tó ga jù àbí tí mo bá rin òkè tó ga. Ẹsẹ̀ máa ń dùn mí, ẹ̀yìn náà sì máa ń ro mi. Mi ò fẹ́ràn láti máa rin òkè rárá, rárá.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, àmọ́ mi ò fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ nítorí kò pé àmọ́ mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Mo máa ń fọ aṣọ ní ọjọ́ àbámẹ́ta tí mo bá ti lọ sí ibi iṣẹ́ láti ọjọ́ ajé sí ọjọ́ ẹtì. Mo máa ń fọ aṣọ ní àárọ̀ àbámẹ́ta, ọjọ́ àbámẹ́ta kí n lè bá fi ọjọ́ ìsinmi, kí n lè na fi sinmi dáada.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi nítorí wípé kí n má baà jẹ àjẹjù àti wípé kí n lè bá fi oúnjẹ yòókù pamọ́ fún ọjọ́ iwájú àbí ìgbà mìíràn tí ebí bá tún ń pa mí, mi ò fẹ́ràn kí ń má jẹ ǹkan tán lẹ́ẹ̀kan náà.

Mo máa ń rí dájú pé ọjà mi dára nítorí wípé mo máa ń yẹ ọjà mi wò ní gbogbo ìgbà tí mo bá rà á láti ọwọ́ oníbàárà mi. Mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀ fínrin finrin lẹ́yọ kọ̀ọ̀kan kí n lè ríi wípé ọjà tó dára ni mo rà.

Simi oúnjẹ ọ̀sán mi. Mo gba ọgbọ̀n ìṣẹ́jú. Ọgbọ̀n ìṣẹ́jú ni mo fi máa ń sinmi oúnjẹ ọ̀sán mi. Nítorí wípé kí n lè bá ní okun àti agbára láti ṣe iṣẹ́ lẹ́yìn ìgbà tí mo bá jẹun tán.

Kọ̀m̀pútà HP òun ni mò ń lò. Nítorí kọ̀m̀pútà náà wà lára àwọn kọ̀m̀pútà tó dára jù ní àgbáyé. Ó máa ń yára ó sì máa ń ṣiṣẹ́ dáradára, kò kí ń tètè bàjẹ́, ó sì máa ń fún mi ní ìsinmi ọkàn tí mo bá ń lò ó. Bátíìrì rẹ̀ sì dáa dáa dáa.

Bẹ́ẹ̀ni, mo ní wà tó dára tí mo bá n jẹun. Mi ò kí ń sọ̀rọ̀ ní ìgbà kúgba tí mo bá ń jẹun lọ́wọ́. Mi ò sì kí ń jẹun sókè pálapàla. Mo máa ń jẹun pẹ̀lú sùúrù. Mi ò kí ń sáré jẹun.

Rárá o, mi ò tí lọ sí àgọ̀ rí. Nítorí mi ò kí ń fẹ́ràn ẹjọ́ àti wàhálà àti ìjà. Fún ìdí èyí, kò sí ǹkan tí mo fẹ́ lọ ṣe lágo. Mi ò tí dé àgọ̀ rí rárá àti rárá.

Bẹ́ẹ̀ni, n màá ń gbọ́ podcast ntorí mo máa ń rí oríṣiríṣi ìròyìn àti ìròyìn àgbáyé àti orílẹ̀ èdè mi. Mo bọ̀ n bẹ́ẹ̀. Mo fẹ́ràn kí n máa hmm nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká mi ntorí ẹ ni mo se máa ń gbọ́.

Mo máa ń kí àwọn ènìyàn, pàápàá àwọn tó jù mí lọ, nípa kí n kúnlẹ̀ kí wọ́n, mo máa ń kúnlẹ̀ kí àwọn tó jù mí lọ, tó bá sì jẹ́ ẹgbẹ́ mi ni, àlejò bá wọ́n, àṣilejọ̀ dì mọ́ra wa. Mo sì máa ń kí wọn pé "Ẹkáàrọ̀" tó bá jẹ́ àárọ̀ làwà, "Ẹkáàsùn", "Ẹkáalẹ́" tó bá jẹ́ ọ̀sán àbí alẹ́ làwà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ pàápàá jù lọ lálẹ́. Nítorí àwọn ìràwọ̀ náà tí wọ́n bá tàn, wọ́n máa ń rẹwà púpọ̀. Mo sì máa ń fi tútù orí mi nígbà mìíràn tí mo bá ti ṣe iṣẹ́ tó bá ti rẹ mi. Wíwo ìràwọ̀ máa ń jẹ́ kí orí mi wálẹ̀ kí ara mi ó sì na dáradára yàtọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí a máa ń ṣe ìpàdé lóòrèkóòrè, a sì tún máa ń kíra wa ní gbogbo ìgbà tí a bá kọjá lẹ́gbàára wa. Ìfẹ́ àti ìṣọ̀kan àtàpọlé wa ní àárín wa.

Rárá o, mi ò kín lo òògùn lójoojúmọ́, nítorí wípé mi ò kín sábà ṣàárẹ̀. Ó máa ń pẹ́ kí n tó ṣàárẹ̀, ní ìgbà tí mo bá ṣi ṣàarẹ́ nìkan ni mo máa ń mu òògùn, mi ò kí ń mu lójoojúmọ́.

Mo fẹ́ràn oṣù December nínú ọdún nítorí àyájọ́ máa ń pọ̀ gan níbẹ̀. Oṣù náà jẹ́ oṣù tí ìsinmi máa ń wá lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti ṣiṣẹ́ lọ láàárín ìbẹ̀rẹ̀ ọdún. Oṣù December ni oṣù tó kẹ́yìn nínú ọdún nítorí náà ìsinmi tó pọ̀ máa ń wá nínú oṣù náà torí rẹ̀ ni mo ṣe fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ ni, mo ní káàdì ìṣe torí ó máa ń mú kí àwọn oníbàárà mi, ó máa ń ràn wọ́n fún wọn láti tètè kàn sí mi láti lórí káàdì ìṣe mi. Àwọn nọ́mbà tí wọ́n máa ń lò, ó máa wà lórí káàdì ìṣe mi àti àdírẹ́ẹ̀sì ibi iṣẹ́ mi. Nítorí náà ni mo fi ní káàdì ìṣe.

Mo fẹ́ràn láti máa wọ bàtà pẹlẹbẹ, bàtà tí ò bá ga. Nítorí wipé bàtà tó bá ga, ó máa ń mú ẹsẹ̀ ro mí. Fún ìdí èyí, bàtà pẹlẹbẹ ni mo fẹ́ràn láti máa wọ torí ó máa ń rọrùn fún mi láti gbé. Kò sì kí ń tami lẹ́sẹ̀.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń wẹ̀ nítorí wípé àgbàlagbà ni mí. Ìyá mi sì ti kọ́ mi láti kékeré bí a ṣe máa ń wẹ̀ tí ara ènìyàn sì fi mọ́ tótótó tí kò fi ní ṣe ìdọ̀tí kankan lára ẹ̀. Mo sì fẹ́ràn kí n máa wẹ̀ ní ẹ̀ẹ̀mẹjì lójúmọ́, àárọ̀ kín tó lọ sí ibi iṣẹ́ àti alẹ́ tí mo bá dé láti ibi iṣẹ́

Rárá o, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí nítorí mo bẹ̀rù omi gidi gan. Ẹ̀rù máa ń bà mí tí mo bá wà, tí mo bá ń rí omi lójú lásán. Mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí rárá nítorí ó máa ń bà mí lẹ́rù gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì torí purotẹ́ẹ̀nì ó dáa fún ara gidi gan. Ó máa ń mú kí ara dán, ó máa ń mú kí ara dán dáadáa, ó sì máa ń mú kí ìlera ara wà ní pípé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn nitorí ìgbá mi ti inú mi ò bá dùn. Tí mo bá rí ẹni pa àlọ́ fún mi, maa rẹ́rìn-ín, inú mi o sì dùn, ara mi ó sì yá gágá ga.

Fóònù alágbeeka Samsungi òun ni mò ń lò. Nítorí fóònù náà ó dára púpọ̀, ó máa ń yára gidi gan, ó máa ń yára gidi gan, ó sì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sórí kò kíń dámiláàmú. Bátírì rẹ̀ sì dáa dáa dáa.

Rárá o, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, nítorí mi ò mọ irú omi àbí irú ìdọ̀tí tó le ti wọ bẹ̀ nígbà tí wọ́n ń ṣe é. Mo fẹ́ràn láti máa ṣe oúnjẹ tí mo máa jẹ fún ara mi, torí ìlera ara mi kì í má ba à kó àrùn.

Mo fẹ́ràn láti máa wọ bùbá. Mo fẹ́ràn bùbá ní ọ̀pọ̀lọpọ̀ nítorí wipé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń wọ bùbá, ó máa ń jẹ́ kí n lè rìn dáadáa, ó sì máa ń rẹwà púpọ̀ lára mi, ó máa ń gbé ẹwà mi yọ dáadáa.

Mo máa ń dáhùn fóònù níbi iṣẹ́ ní pàápàá jùlọ tó bá jẹ́ ìpè láti ọ̀dọ̀ àwọn oníbàárà mi, àmọ́ tí kò bá kí ń ṣe oníbàárà mi, mi kì í dáhùn fóònù tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Tí mo bá ti ṣe iṣẹ́ tán, báyẹn ni màá fẹsẹ̀ dáhùn fóònù àti pé ẹni tó bá pè mi padà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́ nítorí ó máa ń bùkún ẹwà ọwọ́ mi, ó sì máa ń gbé ìmúra mi lárugẹ dáadáa. Mo máa mọ̀ kí ìmúra mi kó rẹwà sí, àti pé kí ìmúra mi kó tayọ ní àárín àwọn ènìyàn tó kù.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ nípa kí n tètè yára ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe kí ó má bàa wọ̀ mí lórùn.

Mo máa fọ eyín ní ẹ̀mejì lójúmọ́, màá fọ ẹyín ní àárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́ tí mo bá ti jí kí n tó jẹun ara, màá sì fọ eyín lálẹ́ tí mo bá ti jẹun tán kó tó di pé mo lọ sùn.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní oríṣiríṣi ọ̀nà. Nígbà mìíràn, mo máa ń bá àwọn ènìyàn nímọ̀ràn tí wọ́n bá wà nínú ìṣòro. Àbí nígbà mìíràn tí mo bá ní owo lọ́wọ́ tí àwọn ènìyàn bá nílò ìrànlọ́wọ́ owó, mo máa ń ṣe ìrànlọ́wọ́ owó fún wọn. Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gba láti ran àwọn ènìyàn lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí dáadáa. Mo ti rí ìrìn àjò lọ sí ìpínlẹ̀ mìíràn tó tún yàtọ̀ sí ìpínlẹ̀ mi gan pẹ̀lú oríṣiríṣi ìlú bí i ìlú Ọ̀yọ́ Abeokúta, Òǹdó. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń rìnrìn àjò náà fún iṣẹ́ àbí fún ìbádùn ara mi.

Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mo máa ń ṣe ìdánwò fún wọn, ìdánwò ẹni tó bá ti wá yege, òun ni màá yàn gẹ́gẹ́ bí alábáàṣiṣẹ́ fún mi. Oríṣiríṣi ọ̀nà ni mo sì máa ń gbà ṣe ìdánwò fún wọn, nígbà mìíràn mo máa ń ṣe ìdánwò nípa òótọ́ àti nípa bí mo ṣe le fọkàn tán wọn sí.

Mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ìdá méjì méjì. Tí èmi àti wọn bá jọ ra nǹkan, a máa pín owó náà ní déédéé láàárín ara wa. Ẹnìkan ò ní mú ju ẹnìkan lọ, ẹni kan ò sì ní yan ẹni kan jẹ rárá láàárín wa.

Bẹ́ẹ̀ni, mo máa ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa nítorí kí wọ́n le bá wà ní ipò tó péye nígbà tí mo bá fẹ́ tà wọ́n. Mo máa ṣe ìtọ́jú àwọn ọjà mi ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Nítorí ohun ọ̀ṣọ́, ó máa ń jẹ́ kí ìmúra mi kó tayọ láàrín àwọn ènìyàn tó kú. Ó sì tún máa ń gbé ẹwà ìmúra mi jáde dáadáa. Mo máa ń rẹwà lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo bá lò ohun ọ̀ṣọ́ sára mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin àtẹ nítorí wípé ó jẹ́ ọ̀nà tó yára àti ọ̀nà tó dáàbò bò jù lọ ju kí ènìyàn máa rin orí ilẹ̀.

Rárá o, mi ò kí ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí mo má ń mu ohun mímu, nítorí pé nígbà míràn lo ọ̀pá iná jù máa ń fa kí ojú hun jọ. Mo fẹ́ràn láti máa mú ohun mímu mi nínú gíláàsì.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú ìfẹ́, mo máa ń darí wọn pẹ̀lú ìfẹ́ àti àpọ́nlé àti ìbọ̀wọ̀. Nítorí kí wón lè ba ṣìṣẹ́ wọn dáradára, nítorí kí àjọṣe wa kó lè baà dan mọ́ran.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀.

Mo máa ń fọwọ́ ní ìgbà kúùgbà lójoojúmọ́. Ni ìgbà kùùgbà tí mo bá fi ọwọ́ ṣe nǹkan, mo máa rí dájú wípé mo fọ ọwọ́ mi láti jẹ́ kí ọwọ́ mi kò bá lè má ní àrùn. Mo máa ń fọwọ́ mi dáadáa ojoojúmọ́ ní ìgbà kúùgbà ní ìgbà gbogbo.

Bẹ́ẹ̀ni, ní ìgbà mìíràn tí mo bá wà ní àdúgbò tí mi ò mọ̀ bẹ́ẹ̀, mo máa ń bèèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn tó ń gbé àdúgbò náà. Nítorí kí n má baà sọnù, àti pé kí n má baà rìn lọ sí ọ̀nà tí kò yàtọ̀ sí ọ̀nà tí mò ń lọ, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa.

Rárá, mi ò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí, torí mi ò kí ń sábà ní ẹni tí ó ṣáré àbí tí ó nílò ẹ̀jẹ̀ ní ẹgbẹ́ mi. Fún ìdí èyí, mi ò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí rárá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé torí pé ó lè bá rí òye ayé dáadáa. Mo fẹ́ràn láti máa wo àyíká mi nígbàkúgbà tí mo bá rí ìrìnàjò. Nítorí náà orí fèrèsé ó máa ń fún mi ní àyè láti rí àyíká mi dáadáa.

Mo mọ bí a ti ń se ìrẹsì dáadáa, ìrẹsì funfun. Tí a bá ti gbómi kaná, a máa fọ ìrẹsì náà sínú omi. A máa fi iyọ̀ ṣi Tí omi náà bá ti wá hó dáadáa, tí ìrẹsì náà ti jiná denúdenú tó ti bọ̀ dáadáa, a máa wá ṣẹ́ omi náà kúrò ní ara ìrẹsì, tí ìrẹsì náà yiò fi gbẹ dáadáa.

Mo máa rí ìpèsè àwọn ohun èlò nígbà tí mo bá lọ sọ́jà. Mo máa n lọ ra ìpèsè àwọn ohun èlò mi ní ọjà.

Ó ti pẹ́ tí mo ti fò nítorí wípé mi ò, mi jẹ́ ènìyàn tó ní ara díẹ̀. Fún ìdí èyí, mi ò kí ń sábà fò dáradára àti wípé ẹ̀rù ofurufu, ojú òfurufú máa ń bà mí gidi gan.

Kí n tó lọ sùn, mo máa ń jẹun, máa ń ṣanra, máa ń fọnnu, mo dẹ̀ máa ń gbàdúrà sí ọlọ́run mi kí n tó lọ sùn. Nígbà mìíràn, mo lè ka ìwé kékeré kan kí n tó lọ sùn.

Mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń fi àwọn pásíwọ́ọ̀dù sí orí àwọn Íńtánẹ́ẹ̀tì mi, nítorí kí ẹ̀yàn kankan kó má lè ránfààní àti wọ bẹ.

Ìwà ìṣòro mi ò dáa gan-an ni. Nítorí pé mo máa ń bá àwọn oníbàárà mi àti àwọn tájọ máa ń ṣòro, mo máa ń bá wọn sọ̀rọ̀, mo máa ń bá wọn d'ówó pọ̀ pẹ̀lú àpọ́nlé, ìrẹ̀lẹ̀ àti ìbọ̀wọ́. Bẹ́ẹ̀ ni aṣi jọ̀ máa ń fúnra wa ní àmọ̀ràn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn dáadáa nítorí ó máa ń jẹ́ kí n mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àti àgbáyé. Bẹ́ẹ̀ ni ó máa ń jẹ́ kí n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká mi àwọn oríṣiríṣi infomésàn tí ó ṣe pàtàkì dáadáa.

Mo máa ń ṣe irun mi ní oríṣiríṣi ọ̀nà. Igba mìíràn, mo lè di àdìmọ́lẹ̀ sí ọwọ́ ẹ̀yìn. Igba mìíràn sì re, mo lè di ṣuku àbí kí n di ẹlẹ́yọkọ̀kan. Igba mìíràn, mo lè fi òwú kún irun mi àbí kí n lo wíìgì ní ìgbà mìíràn.

Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn torí ibẹ̀ ni mo máa ń kó àwọn nǹkan ìyè owó tí mo máa ń gbé lọ síbi iṣẹ́ sí, bíi kọ̀m̀pútà àti àwọn nǹkan tó bá tóbi tóbi tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ nínú àpò ẹ̀yìn mi ni mo máa ń fi sí.

Mo máa ń ṣe ìdọgba láàárín isẹ́ àti ìgbésí ayé mi ní dọ́gbańdọ́gba. Mi ò kì í jẹ́ kí iṣẹ́ pa ìgbésí ayé mi lára, bẹ́ẹ̀ ni náà ni mi ò kí ń jẹ́ kí ìgbésí ayé mi pa iṣẹ́ lára. Mo máa ń ṣe ní àsìkò tó tọ́ àti àsìkò tó yẹ tí nǹkan ò fi ní pa ìkan lára ní àárín wọn.

Ní ìgbà tí mo bá dúró de ǹkan, mo máa ń ní sùúrù dáadáa, àmọ́ mo máa ń fi ọ̀kàn sí ǹkan náà. Tí mo bá dúró de ǹkan mi ò kí ń kánjú, mi ò sì kí ń da ẹni sí ohun dúró dé tí ǹkan náà wà lọ́wọ́ rẹ, mi ò kí ń da láàmú rárá àti rárá.

Rárá o, mi ò kí ń sùn ní ọ̀sán torí ní ọ̀pọ̀ ìgbà ibi iṣẹ́ ni mo má ń wà ní ọ̀sán. Àmọ́ tó bá di wíkẹ́ẹ́ndì bí i ọjọ́ àbámẹ́ta àbí ọjọ́ àìkú, mo máa ráyè sùn lọ́ṣàn.

Bẹ́ẹ̀ni, mo ma ń kọ lẹ́tà sí àwọn ènìyàn. Àmọ́ gbogbo lẹ́tà tí mo bá ń kọ, mo ma ń dá lórí iṣẹ́. Mo ma ń kọ lẹ́tà sí àwọn ènìyàn lórí iṣẹ́ bí i àwọn oníbàárà mi àbí àwọn alábáṣeṣẹ́pọ̀ mi tàbí àwọn ọ̀gá mi.

Mo máa ń yanjú ìṣòro ẹrọ ayárabíàṣá. Mo máa ń gbe lọ fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa rẹ̀ dáadáa tí wọ́n mọ̀ bá mi yanjú rẹ̀. Torí mi ò fẹ́ràn kí ń máa tó wọ́ bọ ǹkan tí mi mọ̀ nípa rẹ̀ lójú rara. Fún ìdí èyí, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n kọ́ nípa tuntun ṣe ẹ̀rọ ayára bí àṣá ni mo máa ń gbe lọ fún nígbà kúgbà tí ó bá ní ìṣòro.

Rárá o, mi ò kí ń gba àwọn ímeèlì àìwúlò, ímeèlì tó wúlò nìkan, òhun ni mo máa ń gbà torí kò sí ǹkan tí mo fẹ́ fi ímeèlì àìwúlò ṣe.

Ọjọ́ mẹ́ríndínlọ́gọ́rùn ni mo ní fún ìsinmi ní ọ̀dọọ̀dún. Nítorí ọjọ́ méjì ni mo máa ń fi sinmi ní àárín ọ̀sẹ̀. Fún ìdí èyí, ọjọ́ mẹ́ríndínlọ́gọ́rùn ni mo máa ń fi sinmi ní ọdún kan.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ojoojúmọ́ ni mo máa ń kírun fún Ọlọ́run ní àárọ̀ tórí ẹlẹ́sìn mùsùlùmí mi. Nítorí náà, mo máa ń jí láárọ̀ kùtùkùtù tí mo máa fi múra lọ sí ibi iṣẹ́.

Mo lọ sí ọjà ní ìjẹta nítorí wípé àwọn ǹkan tí mo nílò tí mò ń lò n nu lé ó ti tán. Mo nílò láti rà á mí sí inú ilé. Nítorí rẹ̀ ni mo fi lọ sí ọjà láti lọ ra àwọn ǹkan mi tí mo nílò bí i oúnjẹ, èlò inú ilé àti oríṣiríṣi ǹkan.

Mo fẹ́ràn inú ilé mi jùlọ nítorí wípé tí mo bá wà ní inú ilé mi, mo máa ń sinmi, igbamí, mo máa wo fíìmù, màá dáná, màá jẹun, màá bá àwọn ará inú ilé mi náà, màá bá wọn sọ̀rọ̀.

Mo fẹ́ràn láti máa fún àwọn èèyàn ní ẹ̀ebùn pẹ̀fúùmù nítorí pé ó máa ń jẹ́ kí àwọn èèyàn kan rùn dáadáa, kan ta ṣánṣán, kan rùn òórùn dídùn, kò ní jẹ́ kí àwọn ènìyàn máa gbaá ní ìgbà mìín tó máa jẹ́ pé ooru mú. Àwọn ènìyàn tan baa ń lágun wọ́n nílò pẹ̀fúùmù láti jẹ́ kí òórùn wọn dà.

Mo máa ń ṣe iṣẹ́ mi kárakára, mo máa ń ṣe iṣẹ́ mi dáradára, mo máa ń farabalẹ́ ṣẹ́ ìṣe mi mo sì máa ń bèerè ìtọ́sọ́nà lọ́wọ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni mo sì máa ń gbàdúrà ko to dí pé mo dáwọ́ lé ìṣe mi. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe, tí mo fi máa ń tayọ láàrín ṣíra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Rárá o, mi ò tíì sìnà rí, nítorí pé mo máa ń bèèrè ìbéèrè dáadáa. Mo jẹ́ ẹnìkan tó máa ń béèrè ìbéèrè tí òun ǹkan kan ò bá ti yé mi látaárí eléyìí, mo máa ń wà ní ìtọ́sọ́nà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fún ìdí èyìí, mi ò tíì sìnà rí.

Mo máa ń ronú jinlẹ̀ dáadáa, mo máa ń ronú jinlẹ̀ dáadáa, mo sì máa ń ka ìwé. Mo sì máa ń wo orí ẹ̀rọ ayélujára fún oríṣiríṣi ìmọ̀ràn àti ìtọ́sọ́nà. Fún ìdí èyí, mo máa ń mú èrò tuntun wá nípa kí ń ronú jinlẹ̀, kí ń wo orí ẹ̀rọ ayélujára àbí kí ń ka ìwé, àbí kí ń bèrè lọ́wọ́ àwọn tó ti ní mọ́jù mí lọ tẹ́lẹ̀.

Mo fẹ́ràn àkàrà elépo torí ó máa ń dùn gan, ó sì máa ń ṣe ara lóore dáadáa, kò sì le láti sè. Mo fẹ́ràn rẹ̀ gidi gan.

Rárá o, mi ò tiì gun àlùpùpù rí. Ayọ́kẹ́lẹ́ tàbí mọ́ruwá tàbí ọ̀kadà, oun ni mo máa ń gun. Mi ò tìì gun àlùpùpù rí nítorí mi ò fẹ́ràn bó ṣe máa ń rí ní ojú opopo ná.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe, mo máa ń pàdé àfojúsùn Twitter mi nítorí pé mo jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ takuntakun. Mo máa ń ṣiṣẹ́ takuntakun, nítorí náà mo máa ń pàdé àfojúsùn Twitter mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Mo ga tó ìwan ẹsẹ̀ bàtà márùn àti díẹ̀ nítorí wípé mo jẹ́ ènìyàn tó kúrú, mi ò kí ń ṣe ènìyàn tí ó ga jù. Bẹ́ẹ̀ ni mii ò kí ń ṣe ènìyàn tó kúrú jù. Mo ga níwọ̀nba, mo ṣikuru níwọ̀nba bí ẹsẹ̀ márùn àti díẹ̀

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ torí nígbà tí mo wà ní kékeré a máa ń fi kẹ̀kẹ́ ṣeré kiri àdúgbò èmi àti àwọn ọ̀rẹ́ mi. Nítorí náà mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Àmọ́ ó ti pẹ́ tí mo ti gun kẹ̀kẹ́ gbẹ́yin o, àmọ́ mo sì mọ bí a ṣe máa ń gun òdì síyìń.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, mo sì gbádùn rẹ̀. Ní ìgbà tí mo wà léko, ọkọ̀ ojú irin òun ni mo gùn wá sí Ìbàdàn. Ó yára, ó sì dáàbòbò ju ọkọ̀ ojú òpópónà lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè, torí nígbà mìíràn tí mo bá ń bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀. Mi ò kí ń fẹ́ lò ohùn mi lásán kí ohùn mi lè bá já gere dáadáa. Kái wọn sì bá le gbọ́ mi dáadáa, mo màá lò ẹ̀rọ ìgbésókè kí ọ̀rọ̀ wa tún bọ̀ lè bá yé ra wa.

Rárá orí ò kí ń fọ́ mi, nítorí pé èmi máa ń ṣe ìtọ́jú ara mi dáradára. Ori ò kí ń fọ́ mi, mo máa ń lo òògùn láti jẹ́ kí ìlera ara mi wà ní pipéye. Fún ìdí èyí, orí ò kí ń fọ́ mi rárá.

Mi ò kí ń ní àláborúkọ nítorí wípé mo máa ń se àdúrà lọ́pọ̀lọpọ̀ kí kótó di wípé mo sùn. Mo sì máa ń sùn pẹ̀lú ẹ̀gbẹ́ ọ̀tún mi ní ojoojúmọ́. Mi ò kí ń lá àlá borúkọ rárá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbaye nítorí wípé mo fẹ́ràn àṣà àti ìṣe wa lọ́pọ̀lọpọ̀. Ọmọ Yorùbá gidi ni mí, mo sì fẹ́ràn láti máa lọ síbẹ̀ nítorí kí n lè máa ké ẹ̀kọ́ síi nípa àṣà àti ìṣe wa dáadáa.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀, ó pín sí oríṣìíríṣìí. Ni ìgbà míràn, mo máa ń ní ètò láti lọ sinmi àbí láti tún inú ilé mi ṣe. Ìgbà míràn sìni, mo máa ń ní ètò láti jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kí n jáde lọ, kí n fúnra mi ni, kí n jayé.

Mo rìn ìrìn àjò fún iṣẹ́ ní ọjọ́ ẹtì ọ̀sẹ̀ tó lọ, torí iṣẹ́ mi óma ń jẹ́ kín ìrìn àjò kiri, iṣẹ́ kò kìn ṣe iṣẹ́ tí a ma ṣe ní ojú kan náà. Fún ìdí èyí, mo máa ń rìnrìn àjò lọ sí oríṣiríṣi ìlú.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbò oorun sára, nítorí wípé mi ò fẹ́ràn kí oorun máa pa mí rára áti rára. Nítorí tí oorun bá pa mí jù ó máa ń ba àwọ̀ ara mi jẹ́, ó sì le máa mú kí orí máa fọ́ mi àbí kí ara máa gbóná. Nítorí rẹ̀ mó máa ń lo ìdáàbò bò oorun.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí ó lè bá gbé ohùn mi sókè tí mo bá ń sọ̀rọ̀ láàárín ọ̀pọ̀ ènìyàn tí mi ò fẹ́ ní máa pariwo àbí kí ń máa fẹ́ fún sọ̀rọ̀. Ó máa ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ohùn mi jágere láàárín ọ̀pọ̀ ènìyàn.

O wù mí láti jáde fún ìsinmi mi, kò wù mí láti sí ní ìlú yìí. Bóyá kí jàde kí lo jàáyè bóyá ìlú so kì se Nigeria kí n lọ sinmi, kí n jẹ́ nǹkan tó wù mí, kí n sùn, kí n sì jí ní àsìkò tó wù mí.

Rárá, ẹ̀yìn ò kí ń fọ́ mi rárá àti rárá. Gbogbo oríkerike ara mi wà ní àlàáfíà àti ìdápé. Ẹ̀yìn ò kí ń fọ́ mi rárá. Ni àlàáfíà torí pé o má ṣe ìtọ́jú ara rẹ lórí ikó rẹ.

Mo máa ń ṣètò owó iṣẹ́ gẹ́gẹ́ bí ipò àwọn alábàáṣiṣẹ́ mi. Ẹni tí ipò rẹ ga jù, òun ni yóò gba owó tó pọ̀ jù. Ẹni tí ipò rẹ̀ kéré jù, òun ni yóò gba owó tó kéré jù. Ìpele ìpele ni mo ṣe máa ń ṣe ètò àwọn alábàáṣiṣẹ́ mi.

Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń jẹ ìrẹsì ní òwúrọ̀. Oríṣìíríṣìí oúnjẹ ni mo lè jẹ l'òwúrọ̀. Ní ìgbà mìíràn, mo lè jẹ ìrẹsì tàbí kí n jẹ iṣu àti ẹyin, tàbí kí n jẹ ìrẹsì àti ẹ̀wà. Àbí ìgbà mìíràn mo lè jẹ búrẹ́dì kí n fi ẹyin jẹ kí n sì mú tíì le.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ àti Bíró mi àti ìwé mi. Mo máa ń fi ń kọ̀wé. Ni ìgbà mìíràn mi o kin lo kọ̀m̀pútà fi kọ ìwé. Ọwọ́ ni mo máa ń lò àbí kí n fi kọ lẹ́tà?

Rárá o, mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ torí iṣẹ́ mi níbi iṣẹ́ kò jọ mọ́ kí ń máa kọ ìròyìn rárá, àti rárá, ọ̀tọ̀ ni nǹkan tí mo máa ń ṣe níbi iṣẹ́. Mi ò kí ń kọ ìròyìn nítorí wípé iṣẹ́ mi ò jọ mọ ìròyìn kíkọ.

Mo máa ń tọ́jú èékánná mi nípa kí n máa gé lóòrèkóòrè. Mi ò kí ń jẹ́ kí èékánná ọwọ́ mi kógun púpọ̀ kó tó di wípé mo gé e. Mo sì máa ń fọ, mo máa ń nu nu. Igba mi rán mo ṣì lè tọ́ làálì àbí painti ṣi kí ó le bá túnbọ̀ rẹwà síi, kí ewa re lè bá túnbọ̀ jáde si.

Mo fẹ́ràn ohùn mímu Coca Cola nítorí pé ó máa ń dùn ó máa ń ṣara lóre. Ni ọ̀pọ̀ ìgbà tí ọ̀fùn mi bá gbẹ tàbí tí ooru bá mú mi, mo máa ń fẹ́ràn láti máa mu Coca Cola tútù, torí ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀, ó sì máa ń jẹ́ kí n ní agbára láti tún ṣe iṣẹ́ sí.

Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ojú mi dára ó sì rínran dáadáa. Kódà mi ò kí ń lo ìgò kó tó di wípé mo ríran. Ojú mi dára gidi gan, torí wípé mo máa ń tọ́jú rè lorekore. Mo sì máa ń jẹ oúnjẹ tó máa ń mú kí ojú tó ń bọ̀ ríran dáradara sii.

Ó ti pẹ́ tí mo ti lọ wo eyín mi gbẹ́ yin, ọdún tó lọ ni mo lọ wo eyín mi. Nítorí wipé mí ò kí ń sábà like ààrùn eyín, eyín mi sì wà ní ìlera pípéye. Àmọ́ mi ò tún ní pẹ́ lọ wo, kí n lè bá mọ ìlera tí ó kù sí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má wà ní òru nítorí wípé òru o ma ń dákẹ́ dáradára. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àdúrà ma ń gbà lóru dáadáa. Kí n sí ariwo rárà àti rárá, gbogbo yí o wà ní ìdákẹ́rọ́rọ́ àlááfíà ṣì ma ń wà lóru.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ fún iṣẹ́ mi, ó pọ̀ lóríṣiríṣi. Mo fẹ́ túnbọ̀ kọ ìmọ̀ kọ̀m̀pútà tí dára dára, torí kọ̀m̀pútà ni mo máa ń sábà lò fún iṣẹ́ mi. Mo tun fẹ́ bọ kọ̀ kí n lè ní ìmọ̀ nípa rẹ̀ kí iṣẹ́ mi lè bá rọrùn fún mi láti máa ṣe.

Rárá o, mi ò ní àwòrán lára nítorí wí pé kò bá ìlànà ẹ̀sìn mi mu. Rárá àti rárá, mi ò ní àwòrán lára.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè ni torí ó máa ń jẹ́ kí ó rọrùn fún mi. Kò kí ń jẹ́ kí n pariwo, ó máa ń mú ìsọ̀rọ̀ kó rọrùn fún mi dáadáa. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ tó máa ń mú ayé rọrùn fún àwọn ènìyàn.

Ní ọ̀sán, mọ máa ń jẹ ìpápánu ní ọ̀sán. Nítorí àárọ̀ àti alẹ́ ni mọ máa ń jẹ oúnjẹ gidi. Àmọ́ ní ọ̀sán, mọ máa ń jẹ ìpápánu bí kí n jẹ fish pie àti ọtí ẹlẹ́rìndòdò.

Ó ti pẹ́ tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé nítorí iṣẹ́. Iṣẹ́ mi ò jẹ́ kí ń láyè láti máa kàwé púpọ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Àmọ́ mo sì lọ síbẹ̀ ní oṣù tó lọ. Mo ṣe ìgbérò láti lọ síbẹ̀ ní ìparí ọ̀sẹ̀ yìí.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́ ṣára nítorí wípé ohun ọ̀ṣọ́ máa ń mú kí ẹwà mi tún bọ̀ jáde síi, ó máa ń gbé ìmúra mi ga ó sì máa ń gbé ẹwà mi jáde. Mo fẹ́ràn láti máa lo ohun ọ̀ṣọ́ dáradára.

Bẹ́ẹ̀ni, àmọ́ mi ò kí ń wọ fìlà àwọn ọkùnrin, fìlà káńgọ̀ tí obìnrin náà máa ń lo òhun máa wọ̀. Mi ò kí ń wọ fìlà àwámórí tí àwọn ọkùnrin máa ń wọ̀. Mo máa wọ fìlà káńgọ̀ náà ní ìgbà míràn tí òòrùn bá mú, màá fi ń dín òòrùn, tàbí nígbà míràn tí ó bá bá aṣọ tí mo wọ̀ lo.

Tí mo bá ń sin, mo má ń kí ọlọ́run, mo má ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé, Olúwa o ṣe o. Nítorí ẹlẹ́sìn mùsùlùmí ni mí. Ó sun ti kọ́ wa nínú ìwé mímọ̀ wa wípé tí a bá ń sin, ka má a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, kí a sì má fi ọwọ́ bo ẹnu wa, ka má ba á sin sí ẹni tí o wa legbẹ̀ wa lára.

Ìbádùn mi pín sí oríṣìíríṣìí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń gbádùn láti máa sùn àbí láti máa jẹun. Nígbà mì si re, mo máa ń gbádùn láti máa bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ká jọ ṣeré àbí láti bọ́ síta ká lọ gbádùn ara wa pẹ̀lú oríṣìíríṣìí eré ìdárayá.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Ó sì wà ní ìdápe. Etí mi ó máa ń gboro gan. Kò sí ǹkan kan tó mú mi léti, torí orikereke ara mi ni wọ́n máa ń ṣe àyẹ̀wò rẹ̀ ní òrèkóòrè, tí mo sì máa ń jẹ nǹkan tó da. Maa n rí lári dájú pé orekereke ara mi wà ní pípé.

Ní ìgbà mìíràn mo máa ń jẹun nínú ọkọ̀ mi àmọ́ kò ki ṣe gbogbo ìgbà. Ìpápánu ni mo sábà máa ń jẹ ju nínú ọkọ̀ mi. Ní ìgbà mìíràn tí mo bá wà nínú ọkọ̀ mi, mo lè ra ìpápánu kí n sì jẹ ẹ́ àmọ́ mi ò kí ń jẹ àwọn oúnjẹ bí ìrẹsì, àmàlà nínú ọkọ̀ mi.

Mọ lọ sí ilé oúnjẹ ní àná nítorí ìgbà mìíràn tí mi o bá ráyè dáná nílé, mọ màá ń lọ ra oúnjẹ ní ilé oúnjẹ àbí ní ọ̀sán. Mo bá fẹ́ ra nǹkan tí mọ máa fi panu kó tó di wípé mọ lọlé, màá lọ sí ilé oúnjẹ lọ ra oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa n ṣe ètò ǹnkan. Mo fẹ́ràn kí gbogbo ǹnkan mi kó wà ní ètò, lètò kó má ní àbà àwọn ǹnkan kan rárárara.

Ní àṣálẹ́ tí mo bá dé láti ibi iṣẹ́, mo máa dáná oúnjẹ tí màá jẹ, mo máa kírun torí ẹlẹ́sìn Mùsùlùmí ni mí, mo máa ṣọ́ra, màá sì lọ sùn torí láti múra ibi iṣẹ́ fún ọjọ́ kejì.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí òde rii, kódà mo máa ń lọ sí òde ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí mo fẹ́ràn láti máa bá àwọn èèyàn ṣe nǹkan rere torí àwọn ènìyàn náà ló máa ń bá èmi náà ṣe nǹkan rere tí èmi náà máa ń ṣe. Mo fẹ́ràn láti máa lọ sí òde.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Àmọ́ o, nígbà tí mo bá ṣe eré ìdárayá nìkan ni mo máa ń sáré. Mi ò kí ń sáré lójoojúmọ́. Tí mo bá ń sáré, ó máa ń jẹ́ kí n waní, kí ara mi fú yẹ, kí n waní ìlera tó pe ye.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí oorun bá mú, mo máa ń lo gíláàsì oorun kí ó má ba, kí ó má ba ba ojú mi jẹ, àbí kí ó má ba jẹ́ kí ojú mi kó dúdú.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìpè fídíò, pàápàá jùlọ pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi, tí a bá fẹ́, tí mọ́ bá fẹ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí won, tí mo sì fẹ́ ká maa rira wa, àmọ́ tí a jọ sí níbi kan náà, ìpè fídíò ni ó máa ń ràn mí lówó láti jẹ́ ká ṣe ìpàdé náà, ká sì mọ rira wa pẹ̀lú ìrọ̀rùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdánì lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ tí àwọn ọ̀rẹ́ mi àti àwọn tó sún mọ́ mi àwọn olólùfẹ́ mi tí wọ́n máa ń pè mi. Orúkọ ìnagijẹ yẹn jẹ́ orúkọ tó tayọ̀ tó jẹ́ wípé tí wọ́n bá darúkọ náà, kò sí ẹlòmíràn tó tún jẹ́bẹ́ àyàfi èmi.

Mo kẹ́yìn lọ sí ibi orin ní ọ̀sẹ̀ tó lọ ní ìgbà tí mo kúrò ní ibi iṣẹ́. Ọjọ́ kejì rẹ mo lọ sí ibi orin.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ́tì lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí àwọn tó wà lórí íńtánẹ́ẹ́tì, wọ́n máa ń farabalẹ̀ ṣàlàyé nǹkan tí kò bá yé eyan fún yẹn. Ìgbà mìíràn sí ìgbà tí mo bá ráàyè lọ sí ọ̀dọ̀ ẹni tí ó lè kọ́ mi ní nǹkan yẹn ní ojúkorojú, orí íńtánẹ́ẹ́tì màá lọ. Ó wúrù ọ̀rùn láti kọ́.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nípa kí n ṣe àkàrà òyìnbó mà si gbádùrá Ṣ'ọ́lorùn tó ṣọ̀ mí láti ọdún tí wọ́n ti bí mi títí di àsìkò tí mo bá pé, títí di àsìkò tí mo bá ṣe ọjọ́ ìbí mi. Bẹ́ẹ̀ ni màá sì ṣe àjọyọ̀ wẹ̀jẹwẹ̀mu láàárín èmi, ọ̀rẹ́ àti àwọn ẹbí mi.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń fọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà torí pé ó orikeríke ara mi ó dà pé kò si sí àìsàn kankan tó ṣe mí. Mo wà lálàáfíà, mo máa ń rìn dáadáa pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà.

Mo fẹ́ kọ́ èdè Hausa, mo si tún fẹ́ kọ́ èdè Faransé tí eléyìíbo pè ní French. Mo fẹ́ kọ́ hausa nítorí pe mo fẹ́ràn èdè hausa dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní agbala òjò tí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òjò bá ń rọ̀

Mo fẹ́ràn àjọ̀dún Kérésìmesì nítorí pé óúnjẹ máa ń pọ̀. Àwọn ọ̀rẹ́ wa ta ni ó jẹ ẹlẹ́sìn Krìstẹ́nì, a máa ń lọ sí ọ̀dọ̀ wọn láti lọ bá wọn yọ, wọ́n sì fún wa lóúnjẹ àti oríṣiríṣi ẹ̀bùn.

Bẹ́ẹ̀ni, ó máa ń rùn nígbàtí mo bá fẹ́ sùn nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà màá sanra kó tó di wipe mo sùn, màá sì jẹun. Mi ò sì kí n wọ aṣọ tí yóò wúwo àbí fún mọ́ mi lára. Bẹ́ẹ̀ fún ìdí èyí, ó máa ń rùn dáadáa tí mo bá fẹ́ sùn.

Ojoojúmọ́ ni ọjà tuntun máa ń jáde. Nígbà mìíràn, ọjà mìí sì máa ń jáde ní ọjọ́ kẹta, kẹta.

Rárá o, mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Mo fẹ́ràn àkókò ọdún iléyá àti ọdún ìtúnú awẹ̀ nítorí wípé a máa ń pa ẹran ní ọdọdún, ta fi máa ń ṣe àjọyọ̀ àti wípé àwọn ènìyàn oríṣìíríṣìí máa wá sílé wa, máa bá wa ṣọdún.

Mo ní oríṣiríṣi nǹkan nínú àpò owó mi. Mo ní nǹkan tí mo fi máa ń dọ́tẹ̀, mo ní kọ́kọ́rọ́ inú ilé mi, mo ní gègé. Oríṣiríṣi nǹkan ló wà nínú àpò owó mi.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú míràn.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi.

Bẹ́ẹ̀ ni, mo máa n pe àwọn oníbàárà tuntun kí ọjà mi lè bá yá dáradára.

Bẹẹni, mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi.